Ẹ kú dédé wò yí o. Ẹ kú dédé wò yí. A tún ti dé sí àgbàlá, eh, eh, tí a bá, tí a ṣe kẹ́yìn àbí tí à ń ṣe lọ, eh, bí iṣẹ́, iṣẹ́ tí à ń ṣe lọ láti, eh, bí ọjọ́ mélòó kan sìn, eh, nípa kíkọ́ AI ní bí a ti sọ èdè Yorùbá. Òun náà la tún ti dé. Ẹní sì ni ọjọ́ kẹwàá, ẹni ní ọjọ́ kẹwàá ní inú oṣù kejì ọdún ẹgbàá ọdún ó lé ní mẹ́, mẹ́, mẹ́, mẹ́, ọgbàá ọdún ó lé ní, eh, mẹ́tà, mẹ́rìndínlọ́gbọ̀n, eh, ọgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Eh, ago mọ́kànlá sí i ti, ago mọ́kànlá ti kọjá. Ìṣẹ́jú mẹ́ẹ̀sán báyìí. Kí ni wọ́n ní ka sọ̀rọ̀ lè lórí lónìí? Kókó tó fún mi láti sọ̀rọ̀ lè lórí báí báí òun ni wípé báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn. Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Eh, eleyìí kò really, kò ṣe bẹ́ẹ̀ lọ, kò ṣe bẹ́ẹ̀ ṣe, eh, ǹkan tó ṣe, eh, tí ó dàbí tó ṣe gbóògì àbí bákan bákan láti sọ àbí tí ó le láti sọ. Torí náà ẹ jẹ́, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀, ẹ jẹ́ ẹ yá kọ́ ẹ́ sẹ́nu, eh, ẹ yá kàn sí agbami, eh, ọ̀rọ̀ ta fẹ́ sọ. Hmm, báwo ni mo ṣe máa ń kí àwọn ènìyàn? Eh, kò, àwọn mi tí bá rí pé wọ́n dàgbà jú mi lọ, eh, àwọn tó bá tó mi bí lọ́mọ, èyí tí mo sì mọ̀, àwọn tí mo sì mọ̀, eh, tó jẹ́ pé inú ẹbí ni o. Tó jẹ́ pé inú ẹbí, mo lè dọ̀bálẹ̀ fún wọn. Eh, mo lè dọ̀bálẹ̀ fún wọn. Àwọn ẹ, mo lè dọ̀bálẹ̀ fún wọn. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n inú ẹbí náà ni tó jẹ́ pé wọ́n ju ẹ lọ, wọ́n ju ẹ lọ ṣùgbọ́n kì í ṣe pé wọ́n ní pé kó dọ̀bálẹ̀ fún wọn. Wọn náà ti mọ̀ wọ́n pé àwọn eleyi wọ́n, wọ́n, wọ́n ṣe bẹ́ẹ̀ pọn dandan wípé kí ẹ̀yin dọ̀bálẹ̀, bí o dọ̀bálẹ̀, àwọn ẹ, wọn kò sí ohun tó kàn wọn pẹ̀lú ìyẹn. Eh, àwọn yen sìn, o lè tẹ, ẹ̀yin lè tẹ èmi, mo máa tẹ fún wọn ni. Àbí ẹ ká sàn o àbí ẹ ká rọ̀ o àbí ẹ kú ilé o àbí ẹ ká bọ̀ o àbí kí ì, kí ǹkan tó bá ń ṣẹlẹ̀ ní, eh, dédé àsìkò yẹn. Ẹ̀hẹn, bá yẹn náà ni màá dé kí wọn. Ò ní láwọn kan tó jẹ́ pé, ṣùgbọ́n, ṣùgbọ́n, ẹ́hẹn, eh, ó láwọn kan tó jẹ́ pé àwọn tí mo lè dọ̀bálẹ̀ fún, àwọn tí mo lè dọ̀bálẹ̀, àwọn ẹ́ kì í ṣe pé gbogbo ìgbà la máa ń rí wọn. Eh, kì í ṣe gbogbo ìgbà la máa ń rí wọn. Bí àwọn tó bá ń wá lẹ́ẹ̀kan nínú yá tẹ, àwọn èèyàn tó máa rí lẹ́ẹ̀kan bóyá inú ọdún mélòó kan. Ẹ̀hẹn, èmi ó yá àwọn ẹ́ ṣá. Àwọn yẹ́n náà ni èmi máa ń dọ̀bálẹ̀ fún. Kì í ṣe pé mu ǹkan tó jẹ́ pé mò ń ṣe pé ǹkan tí mo ti kọ́ o. Ṣùgbọ́n torí bí, bí irú ipò tí mo wà bẹ́ẹ̀ nínú ibẹ̀ yẹn, òun ló jẹ́ kí ó rí báyẹn. Ǹkan tó jẹ́ kó rí báyẹn ni ẹ́ kì í ṣe pé nígbè mo ti kọ́ sílẹ̀ pé ó ti lá kọ́lẹ̀ pé, eh, àbí pé ó jẹ́ bí òfin kan tí mo ti ṣe sílẹ̀ pé, eh, màá tí bá ti rẹ́ ni màá dọ̀bálẹ̀ fún. Bí bá ti rẹ́ lè, màá, màá kọ̀ tẹ́ fun ni. Tí n bá ti na yen ẹ́hẹn, iyen gan o ṣe bẹ́ẹ̀. Ẹ̀hẹn, bẹ́ẹ̀ naa ni. Nítorí ẹ́ náà ni mo gbọ́dọ̀ fi ìyen sí ibẹ̀ pé kì í ṣe pé nítorí pé àwọn èèyàn, ipé àwọn èèyàn, ipé mo ti kọ́lẹ̀ àbí mo ti ní bí òfin kan wípé, eh, bí màá ṣe ṣe ré, kò ṣe bẹ́ẹ̀ rárá. Eh, kí ni mo dẹ̀ tún, àwọn tí mo tún ń dọ̀bálẹ̀ fún, mo lè dọ̀, mò ń dọ̀bálẹ̀ fún, eh, bàbá mi gan-an bóyá tí ń bá fẹ́, bóyá tí ń bá ṣẹ̀ wọ́n, bá, ta bá jọ, bá ṣẹ̀ wọ́n nìkan náà ni mo máa ń dọ̀bálẹ̀ fún wọn. Bóyá tí ń bá ṣẹ̀ wọ́n nìkan náà ni mo máa ń dọ̀bálẹ̀ fún wọn. Eh, tí a bá máa kí ra gan-an, màá kan tẹ́ ni. Ìyẹn lọ́ àárọ̀, àkurọ́le ẹ káàárọ̀ o, maa dẹ̀ tẹ́, maa dẹ̀ tẹ́ orí mi. Hmm, nítorí bí mo ṣe máa ń kí àwọn, àwọn tí ń bá ń kọjá lọ náà, bá, tí n bá ń kọjá lọ, ti n bá ń kọjá lọ, ti mo bá rí àwọn èèyàn tí mo fẹ́ kí, eh, tí wọ́n ju mi lọ, tí wọ́n ju mi lọ, eh, bi mo màá ṣe tẹ̀ náà ni yẹ́n. Ti n màá ṣe tẹ́ fún wọn náà ni yẹ́n wipé ẹkáàárọ̀ o àbí ẹ káasàn o àbí ẹ káabọ̀ o àbí ẹ kúulé o. Eh, ti n bá rí àwọn tí wọn ju mi lọ náà. Ehen, nítorí náà ó dà pé, eh, bí dọ̀bálẹ̀ fún èèyàn àbí kí kí èèyàn, kí kí èèyàn yẹn ó dà pé, eh, nítorí bí a bá ṣe sún mọ́ ara wa tó ni àbí bí a ṣe, bí a ṣe jìnnà sí ara wa tó. Ọ̀ dà bí à ń, láàárín bí a ṣe sún mọ́ ara wa tó àti bí a ṣe jìnnà sí ara wa tó, òun náà ni kí kí èèyàn wà ní ọ̀dọ̀ tèmi. Torí, eh, bóyá ní ayé àtijọ́ wọn lè máa fi gbogbo ìgbà àbí ojojúmọ́ àràárọ̀ dọ̀bálẹ̀ fún bàbá ẹ. Ẹ̀hẹn, èèyàn lè máa fi ojojúmọ́ àbí àràárọ̀ dọ̀bálẹ̀ fún bàbá ẹ àbí ẹni tó bá jù lọ. Ṣùgbọ́n èmi ò rò pé ayé àtijọ́ náà ẹ n tó bá rí tó ju ẹ lọ tó ń kọjá lọ kì í ṣe pé wàá tún lọ dọ̀bálẹ̀ fún ní ojú pópó àbí ojú títì. Ìyẹn ò ṣe, eh.

Ehn, eh, ìbéèrè tó ní, kó kó tó ní ká sọ̀rọ̀ lé lórí. Kó kó tó ní kí n sọ̀rọ̀ lé lórí ní òrò yìí, òun ni wí pé, "báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi? Báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi?" Ehn, bọ́ ti fi ìbéèrè òun sí ẹ jẹ́ ńká, bọ́ ti fi sí gangan. Ehn, wọ́n ni, "báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ?" Nígbẹ̀ tó rí, ó kí, "Óóó, ó dà pé mo ti, ó ti fẹ́ yé mi." Torí mo kókó ń rò pé, àáh, báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi? Sé mo sọ fún yin pé ọkàn mi ń lo bátìrì ni àbí, àbí bóyá ọkàn oní máṣínìì ni mò ń lò ni ẹ ṣé ń bèèrè pé báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi. Ehen, ó kókó rú mi lójú bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n nígbà tó yá mo ṣẹ̀ wá rò dáadáa pé à, ó lè jẹ́ pé báwo ni mo ṣe máa ń pàrọ̀ àwọn ìgbésẹ̀ kan tí mo ti, tí mo ti ní lọ́kàn pé màá gbé. Mo ha rí pé à, tí bàá gbé ìgbésẹ̀ yìí, ó lè rí báyìí. Màá rò pé à, jẹ́ ẹ ń yí ọkàn, jẹ́ ẹ ń yí, jẹ́ ẹ ń yí ra mi lọ́kàn padà pé kí màá gbé, jẹ́ ẹ ń gbé báyìí. Kí ó lè máa pàrọ̀ ọkàn. Ehen, ó ṣẹ̀ wá yé mi pé óké, ó da, ó dà pé nǹkan tó wọ́n ń sọ lé lé yìí. Ehen. Ṣùgbọ́n báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi? Ó náà ni bí, ehn, ẹ jẹ́ ń sọ fún yin. Bóyá bí i pé mo ti ní lọ́kàn láti ṣe bí i bóyá àwọn nǹkan kan mélòó kan àbí bá kan. Ehen. Bóyá máa gbé gba ọ̀nà kan àbí kan. Ehen, báyẹn. Mà á ní pé tí bá ti, tí bá ti sọ yẹn, tí bá ti ní ṣe iye tí bá ti sọ báyẹn, màá wá ṣẹ̀ wá sọ fún, ehn, bóyá tí bá fi lo àwọn èèyàn, tí bá fi lo àwọn èèyàn tí wọ́n bá fi ní pé à, ehn, o ṣe ṣe báyìí, o ṣe ṣe báyìí. Torí tí o bá ṣe báyìí, ehn, ó lè, ó lè, ó lè rí báyìí àbí bá kan. Ehen. Mo ṣì lè wò pé à, jẹ́ n wò, ó lè jẹ́ tó tọ́ ni ẹni ìṣọ́ o. Màá wo ìrírí àwọn èèyàn tí ó ti ṣe síwájú àbí tó ti ṣe rú ẹrí, màá wo ìrírí wọn, òun ni màá fi wò mọ́ tèmi náà. Màá fi wò pé óké, ó da. Jẹ́ ẹ ń ṣe báyìí, jẹ́ ẹ ń ṣe báyìí. Ó dà pé tí bàá ṣe báyìí, ó máa da. Ehen, torí mo lè máa gbé nǹkan àbí díẹ̀ díẹ̀ báyẹn, ehn, kí nìyẹn náà máa yí mi lọ́kàn padà. Tó bá sì ti ń yí mi lọ́kàn padà, ehn, ìpààrọ̀ ọkàn tí ń ṣẹlẹ̀ nìyẹn díẹ̀ díẹ̀. Ehen, ó ti yé yin báyẹn. Ehn, nítorí náà mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi. Ehen, àbí kí, àbí tí bóyá mo bá ti ṣe nǹkan òun tí mo ti ṣe, tí mo ti ń ṣe lọ. Ehen, láti wá yíra mi lọ́kàn padà. Màá túu pé à, iye, ibi tí kí nìí máa fẹ́ yọ̀nrín, yọjú, yọ̀nrín sí ó lè máa da. Ibi tí kí nìí máa fẹ́ yọ̀nrín sí ó lè máa da. Ehen, ìyẹn tún lè yí mi lọ́kàn padà. Ẹ mọ̀ pé alákọ̀ọ́kọ́ kì í ṣe pé mo ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì, mo ti bẹ̀rẹ̀, ó ti ń ṣe lọ already. À, mo ní already. Ó ti ń ṣe lọ ná. Ehen, bó dé tí ń ṣe lọ ná ẹ, èmi ń wà kọ ò pé óké, ehn, ó da. Jẹ́ ẹ ń lo, jẹ́ ẹ ń, jẹ́ ẹ ń, jẹ́ ẹ, tó bá dẹ̀ tí ń ṣe lọ lẹ́ẹ̀, màá rò pé à, ó dà pé ibi tó máa fẹ́ yí ọ̀nrín sí rè, jẹ́ ku ó, jẹ́ ku ó, jẹ́ ẹ ń tún ṣe, jẹ́ ẹ ń ṣe mí, jẹ́ ẹ ń ṣe nǹkan mi. Ìyẹn máa tún wá yí mi lọ́kàn padà pé láti ṣe nǹkan mi. Ehn, bóyé, bóyé, bóyé jẹ́ ní ẹ̀ ní, ehn, àpá bẹ̀rẹ̀. Kí ni a tún fẹ́ sọ lórí ọ̀rọ̀, ehn, ìpààrọ̀ ọkàn àbí yí, yíra ẹni lọ́kàn padà? Ó ní wí pé, ehn, ó lè jẹ́ pé bóyá nígbà tí, bóyá bí i pé o bínú sí èèyàn àbí ìwọ àti èèyàn ń jà. Ehn, ẹ wá bá ara yin sọ̀rọ̀. Ehn, àbí bóyá tí pinnu lọ́kàn ara yin pé ẹ̀ ni bá ara yin sọ̀rọ̀. Ẹ mọ̀. Ehen, ẹgbẹ́ ẹni bá ara yin sọ̀rọ̀ mọ̀. Hihun. Ìyẹn sì n bóyá tó bá bá ara yin dá sí, tó pe ẹyin méjèèjì, tó bá yin, pé ó pe àárọ̀ àtọ̀dọ́ fi inú yin, tó bá yin sọ̀rọ̀ pé à, báwoni ẹyin méjèèjì, bóyá bí i ọmọ ìyá ń sìn tó ń jà. Ẹ máa ni pé à, báwoni ẹyin méjèèjì ọmọ ìyá, ọmọ ọmọ bá ara yin jà. Ẹ wà á nú bá ara yin sọ̀rọ̀. Ehen, ìyẹn láwọn èèyàn bá, bá, tó bá péyìn, tó bá yin dá sí, ọmọ a, ọmọ a ní ìyẹn máa jẹ́ kí bóyá, ehn, ìpààrọ̀ ọkàn tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Nígbẹ̀ à, ehn, ẹ̀ n dún ì ní pé kí ẹ bẹ́ ara yin pé, pé kí ẹ má bínú, kí ara ẹnikẹ́ni kan nínú yin má bínú. Ehen, láti jẹ́ kí ìpààrọ̀ ọkàn tún, ìpààrọ̀ ọkàn tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ehen, ìyẹn tún lè mú ìpààrọ̀ ọkàn ṣẹlẹ̀. Ehn, lẹ́yìn ìyẹn kí ló tún lè fa ìpààrọ̀ ọkàn? Ó ní pé bóyá, ehn, bóyá, ehn, bóyá èèyàn ṣe, ẹbí, ehn, òǹtajà, òǹtajà tí, tí ó ti fẹ́ ra ọjà kan, bóyá ó ti ń ra ọjà kan tẹ́lẹ̀ tí nígbà tó wá yá, ehn, ọjà òun ò kó, kó, ìmí tí wá jáde tó tún dà jù yẹn lọ tó sì ti fẹ́ lọ ra èyí tí ó máa ń rà tẹ́lẹ̀. Ehen, ó lè ní ìpààrọ̀ ọkàn.

Ehn, ehn, ìbéèrè tí ọ tún bi mí níìsín ni pé, ehn, ṣé o máa ń wọ fìlà? Ehn, ṣé o máa ń wọ fìlà? Ehn, mo máa ń wọ fìlà. Ehn, mo máa ń wọ fìlà. Ṣé èèyàn kan wà nínú ayé yìí tí ó kì í wọ fìlà sá? Ehn, wón lè máa wọ pọ̀. Ó lè máa ń wọ pọ̀ ṣùgbọ́n, ṣùgbọ́n mi ò rò pé èèyàn kan wà nínú ayé yìí tí ó kì í wọ fìlà. Ehn, e mọ̀ pé fìlà sì p'óríṣìríṣi. Èmi mọ̀ pé fìlà póríṣìríṣi. A ní àwọn fìlà bí i àdémọ̀rí, àdémọ̀jú, ehn, àbí a de ní àwọn fìlà, ehn, tí ṣe gọ̀m̀bọ́. Ehn, ṣe bi gọ̀m̀bọ́ lọ́ máa ń pe? Àbetíajá, ehn, ehn, a ní, a ní àwọn kango náà. Ehn, àní àwọn iyen náà. Àwọn iyen fún gbogbo bi àwọn bàbá ayé àtijọ́, yẹn náà, wọn máa ń, wọn máa ń máa ń dà bí i pé wọ́n ń wọ. Ehn, nítorí pé è mọ̀ pé kango o ti wà tipẹ́. Kango ti wà tipẹ́. Kango ehn, to jẹ́ pé àwọn, àwọn bàbá wa ayé àtijọ́ lọ́ máa ń wọ, wọn to ti dàgbà. Ìyẹn la àti, àti, àti bí pé a ríi mọ́ wọn. Ehn, bí i pé a ríi mọ́ wọn. Kìiṣe pé, kì í ṣe pé ẹ nítorí nìsìń, kì í ṣe pé àwọn nìkan náà lọ́ ń wọ, ehn, irú fìlà kango bẹ́ ẹ̀ ṣá. Nítorí àwọn, ṣùgbọ́n a ti rí i mọ́ àwọn bàbá wa ayé àtijọ́ yẹn. Nítorí náà àwọn àgbàlagbà ni a máa ń, a máa ń fi ojú kango wò. Pe à, ẹni bá wọ kangaroo, ewé, ewé àbí ọ̀dọ́ tó wọ kango. Bíi arúgbó lọ́ máa ma fi, ojú arúgbó lọ́ máa fi wo e a. E, ọmọ ọdún mélòó ni ẹ tó lọ ń wọ kango. Ehn wo, nítorí náà ni bí iyen ṣe jẹ́ ni ìyẹn. Awọ̀n abẹ́ tí ajá, abẹ́ tí ajá, àyìn yẹn fìlà, fìlà, ehn, tí wà ní orí ílẹ̀ Yorùbá n bí ni. Níbi yìí wà tí fìlà ti wà nílẹ̀ Yorùbá bí i. Ehn, ìyẹn ti ẹ, ìyẹn ti ẹ kò kì í, kò, kò wọ́pọ̀. Kò wọ́pọ̀ mọ́ lẹ́nu jọ́ mẹ́, ní òde òní. Òde òní náà iyẹn ò wọ́pọ̀ mọ́ nítorí, nítorí bóyá, bóyá, bóyá àwọn tó bá máa ń ní fìlà abẹ́tíajá lọ́wọ́, àwọn yẹn fìlà wọn, bóyá wọ́n kò fẹ́ ẹ, bóyá wọ́n fẹ́ ṣe pé, à, òun, àwọn ń ṣèràn tí àwọn ọdún, ài ọdún tó ti lọ sẹ́yìn sẹ́yìn, òun ni bóyá wọ́n ṣèràn tí ni wọ́n fi wọ fìlà abẹ́ tí ajá. Nítorí fìlà abẹ́tíajá, iyen gan-an ó ti pẹ́, ó ti pẹ́. Ó ti pé kódà mi ò lè sọ pé ọdún báyìí ni mo rí kan gbẹ̀yìn. Bóyá ẹyinú eré ni mo ti rí. Ó ti ti, èmi mọ̀ pé èmi ò sì ń wo eré Yorùbá báyẹn. Mi ò ń wo eré Yorùbá báyẹn. Ehn, nítorí eré gan, eré òyìnbó gan ijo wo ni mo ti wò kan gbẹ̀yìn. Debi tí pé máa tún máa jókòó tì èyí tó bá mi ni pé gbogbo àwọn iṣẹ́ tí mò ń ṣe, ehn, kí iṣẹ́ ki owó ti wọlé, òwò gangan ni ìṣòro tèmi lọ́wọ́ báyìí. Óun ni kówo dẹ̀ tí wọlé. Tówo bá dẹ̀ tí wọlé, à, àbùse bùse ni yẹn. Gbogbo bóyá tó bá wọlé ju báyìí lọ, ọkàn á lè ba lè láti sọ pé, à, ẹ jẹ́ ká sinmi lẹ́nu iṣẹ́ díẹ̀. Ka tún lọ wo eré àbí bákan bákan ká gba fẹ́, ẹhẹn, báyen ṣá. Ṣùgbọ́n lẹ́yìn ìyẹn kò sí ńkankan, kò sí ńkankan mọ́ tí a fẹ́ ṣe ní, nípa, ẹ, ẹ, pé, ẹ, ẹ, bóyá a fẹ́ wo eré ni. Ehen, lẹ́yìn, ẹ, bí i mòye ń sọ lọ, àwọn fìlà abetí ajá ṣe. Bóyá tí a bá dẹ̀ ń rí irú àwọn bí i, ehn, irú àwọn bí i, ẹ, bóyá bí i ṣíṣe kan, torí ó ní àwọn ṣíṣe ìsẹ̀mbáyé kan tí wọ́n máa ń ṣe. Ehn, fìlà abetí ajá máa wà nbẹ̀ dájúdájú. Bóyá bí i ọ̀ṣun, ọ̀ṣun Òṣogbo, ọdún Ọ̀ṣun Òṣogbo ń sìn. Ehn, fìlà abẹ́ tí ajá máa wà níbẹ̀. Ehn, fìlà abetí ajá dájúdájú ó máa wà níbẹ̀. Ehn, tó bá jẹ́ bí i bóyá ọ̀ṣun, ọdún, bóyá ọdún ẹ̀yọ̀. Wọ́n ṣe ọdún ẹ̀yọ̀ ní bí i oṣù tó kọjá ṣá. Ehn, bóyá oṣù tó kọjá àbí ìparí ọdún tó kọjá. Ehn, won se ọdún ẹ̀yọ̀. Ṣùgbọ́n èmi ò lọ, èmi ò lọ. Nítorí náà mi ò lè rí, mo sì rí dájú pé fìlà abetí ajá máa wà níbẹ̀. Ṣùgbọ́n, ẹ́h, àwọn ọdún ìṣẹ̀ṣe, àwọn ọdún ìṣẹ̀ṣe ṣá bí i ẹ̀yọ̀, bí i, ẹ, àwọn ọdún, bóyá ọdún eégún àbí ọdún oro àbí ọdún àwọn oníṣẹ̀ṣe gangan fúnra wọn. Ehen, àwọn ẹyin, wọ́n máa ní, àbí ọdún Ọ̀ṣun Òṣogbo ń sìn. Ehn, wọ́n máa ní dájúdájú àwọn ọdún ìṣẹ̀ṣe, wọ́n máa ní àwọn tó máa wọ fìlà abetí ajá ní irú àwọn ọdún yẹn. Ehn, tó bá jẹ́ ìta, ìta, ó ní, ẹ, ó ní bóyá ìpè, èmi ò fẹ́ ní ìta, ìta ọba. Ojúde ọba ló ń pè é. Ehn, tó bá jẹ́ ojúde ọba náà ni, wọ́n máa, wọ́n máa ní àwọn, àwọn tó ń ṣe, àwọn tó ń ní, tó ń wọ fìlà abẹ́ tí ajá náà níbẹ̀. Ó jẹ́ ojúde ọba náà ni. Ehn, wọ́n ó ní àwọn tó ń wọ fìlà abetí ajá nbẹ̀. Ehn, nítorí, ẹ, kí í ṣe, ṣíṣe, ṣíṣe pọ̀ tó sì ń wọ, tó sì.

Ẹn, wọ́n ní ìbéèrè tó kàn tí ó tún tàbí kò kò mọ ní ìbéèrè. Kò kò ni kò kò tí ó kàn láti jíró rò lé lórí. Ní òwúrọ̀ yìí, ọ̀nà tuntun ni pé kí ni, kí ni kí jẹ̀ n wọ̀ jẹ n tún ka dáadáa. Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ àbí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Kí ni o máa ń ṣe láti tayọ síra àbí tayọ síra ní ṣe, kí ni ṣe tayọ? Ẹn, bóyá nǹkan tí ìbéèrè yín sọ ni pé kí ni mo máa ń ṣe láti tayọ síwájú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Bóyá nǹkan tí ìbéèrè yín gbìyànjú láti sọ nìyẹn pé kí ni mo máa ń ṣe àwọn, àwọn ìgbésẹ̀ tí mo máa ń gbé láti tayọ ju àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi lọ ni bóyá ǹkọ́ tí ẹ̀ ń sọ nìyẹn. Ẹn, àwọn ìgbésẹ̀ tí èèyàn gbọdọ̀ gbé láti tayọ síwájú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ̀, òun ni wípé ìwọ gangan fún rẹ̀, o ò gbọdọ̀ dúró lójúkan, o ò gbọdọ̀ dúró lójúkan. O gbọdọ̀ máa, o gbọdọ̀ gbìyànjú láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí wọ gan-an àbí nínú iṣẹ́ tí ẹ ń ṣe àbí tí ẹ jọ ń ṣe pọ̀. O gbọdọ̀ gbìyànjú láti ní ìmọ̀ sí, ó yé yin bá yẹn. O gbọ́, èèyàn gbọdọ̀ gbìyànjú láti, ẹ, ojoojúmọ́ èèyàn gbọdọ̀ máa wá ìmọ̀ kún ìmọ̀ ni. Ẹ̀yàn gbọdọ̀ máa wá ìmọ̀ kún ìmọ̀, o ò gbọdọ̀ sọ pé nítorí pé o kì í, o ti mọ ilé yìí, ẹ́ o da o ti mọ elé yìí, ẹn, kò ní ní, o ò nílò ilé yìí. O rí bí tí ayé ń yí lọ́ǹsìn, ẹn, kó ó dá gan-an. O le, o le rò pé eléyìí tí o ò nílò rẹ̀ gan-an ló máa gbé ẹ kọjá ilà. Ẹn, ó lè, eléyiii tí o rò pé ó ń fojú parẹ́ pé à, mo ò nílò ẹ̀ járe. O lè jé òun gan-an ló máa gbé ẹ kọjá ìlà pé à, òun ló máa gbé ẹ lọ síbi orí ire tó, tó wù ẹ́ tó fẹ́ dé gan-an. Àbí kó jẹ́ pé òun gan-an ló máa jẹ́ ètò tó máa jẹ́ bí nǹkan tí ayé tún ń yí sí ẹ mọ̀. Bí níìsín, bí ìgbà kan mélòó ni kí ni, kí la mọ̀ nípa, kí ni nípa kọ̀m̀pútà. Nígbà tí rí, kí, nígbà tí ẹ́ gbogbo kọ̀m̀pútà jáde, ta máa nípa, a fẹ́ ṣe graphic design ni o. Ẹ́n, kí ni nǹkan làwọn èèyàn ń lò? Bóyá Adobe, Adobe, Adobe ni àwọn èèyàn ń lò. Adobe. Nígbà tó yá, ẹ̀, Photoshop bẹ́ẹ̀ sì ní jáde. Photoshop bẹ́ẹ̀ sì ní jáde. À mọ̀, à mọ̀, àwọn mi ò mọ̀, à mọ̀ Photoshop lò. Won o mọ̀ Photoshop lò. Adobe náà mọ̀ ń lò. Adobe ló fi ṣe graphic design wọn, wọ́n ń ṣe. Ṣùgbọ́n nígbà tó yá ǹsìn, bí Photoshop ti ṣe dé, ó ti, ó tún ti, ó tún ti, ó tún ti dàgbà nínú ìmọ̀ ju, ẹ́, ẹ́ nínú ìmọ̀ ju Adobe lọ. Nísìnyìí, àwọn èèyàn sì ń, àwọn tí ẹ tún fẹ́ ẹ máa lo Photoshop mọ̀. Nísìnyìí AI ti gbàgbóoro kan báyìí. Nísìnyìí ìwọ tó wá mọ̀ pé okay o, ó yẹ, ó ya ẹ ro ẹni tó ní pé à, ẹ wò Photoshop ti le jù láti kọ́ nígbà yẹn. Ṣé níìsín, ṣé kí ló fẹ́ ṣe ǹsìn? Kí ló fẹ́, kí ni o fẹ́ máa fi ṣiṣẹ́ ǹsìn? Ayé dè tí yí, ayé ti yí, kódà gan-an ayé ti yí kọjá àwọn Photoshop gan-an. Ó ti bọ́ sórí UIUX. Ó jé pé àwọn yẹn gan-an, wọ́n, wọ́n, wọ́n graphic design tó ti kọjá, tó ti kọjá òye kí ni níyẹn. À, yẹn ti rí. Bẹ́ẹ̀ ó tún yín máa, ó tún yín máa kọjá yẹn. Ó yẹ pé àwọn tó yín máa ṣe àwọn mí tó tún máa kọjá àwọn yẹn láti ṣe, láti fi ṣiṣẹ́. Yẹn ti rí. Ayé kan ń yí, nítorí náà èèyàn gbọdọ̀ máa wá ìmọ̀ kún ìmọ̀ ni. Nítorí náà bó bá fẹ́ ga ju, bó bá fẹ́ ṣe, o gbọdọ̀ ṣe ra ju, láti ṣe ra, láti, láti ju àwọn, ẹ́, láti ju àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ lọ. Ìwọ gan-an o gbọdọ̀, o gbọdọ̀ dúró ire. O gbọdọ̀ dúró ire. O gbọdọ̀, o gbọdọ̀ wá ìmọ̀ kún ìmọ̀ gidi. Wà awá ìmọ̀ kún ìmọ̀. O gbọdọ̀, o gbọdọ̀ dúró sójú kan nípa ìmọ̀. Ìmọ̀, o gbọdọ̀ máa wá ìmọ̀ lójoojúmọ́ ni. O gbọdọ̀ máa wá ìmọ̀ lójoojúmọ́. Ọ̀nà kan láti, ọ̀nà kan gbòógì láti fi ju àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ẹni lọ ni ẹ́. Ẹ̀hen. Lẹ́yìn yẹn, o gbọdọ̀ mọ̀ yàn kí i ṣe pé o gbọdọ̀ já, o gbọdọ̀ máa jáde àbí kó máa fi rẹ sí orí ayélujára. Nísìnyìí orí ayélujára ni ayé tún ń wà báyìí. O mọ wípé gbogbo ayélujára ó, ó jẹ́ kí gbogbo èèyàn kan, kan, kan, kan dà pé wọ́n, wọ́n wà níbí kan. Hmm, ó dà pé gbogbo èèyàn, ayé ayélujára bí àwọn, ẹ́, bí àwọn Facebook yẹn, Twitter, X yẹn, gbogbo wọn, ó jẹ́ kó dà pé àwọn èèyàn gbogbo wọn kóra wọn pọ̀ jọ, ó kóra wọn jọ pọ̀ sójú kan. Ẹ̀hen. Irú, irú ìkójọpọ̀ bẹ́ẹ̀, irú ìkójọpọ̀ bẹ́ẹ̀ ọ̀nà láti fi ta rẹ nìyẹn gẹ́gẹ́ bí, ẹ́, èèyàn tó ní, ẹ́, tó ní ìfisù ojú, ojúṣùn fún ìtẹ̀síwájú ara rẹ̀. Ọ̀nà láti fi ta ara ẹni yẹn, gbogbo nǹkan tó bá lè ṣe, wà á fi sọ.

Ẹ̀ ètò kókó tó kàn níìsín ni pé ọní báwo ni o ṣe máa ń dààbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì, ààyè ìkọ̀kọ̀ secret space ní orí Íńtánẹ́ẹ̀tì, a ààyè ìkọ̀kọ̀. Mi ò mọ̀ bóyá mo láti rí ìyí ìkọ̀kọ̀ kan lórí Íńtánẹ́ẹ̀tì o. Ṣùgbọ́n ẹ jẹ ń wo, má ṣe, ẹ́ má ṣe yànàná ọ̀rọ̀ yìí àbí yànàná kókó tí ẹ fún mi ní oòrò yìí láti sọ̀rọ̀ lé lórí, ẹ́ ààyè ìkọ̀kọ̀, ààyè ìkọ̀kọ̀ jẹ ń wò dáadáa. Ẹ́ lákọ̀kọ́ ná gẹ́gẹ́ bí ẹ́ ẹni tó ń ṣe ẹ́ tó ti ní ìmọ̀ ẹ cyber security, èmi máa sọ wípé gbogbo ǹnkan tí ó bá jẹ́ ǹnkan tó wà nípa ti ẹ tó jẹ́ pé ó lè pa ẹ́ lára ní ọjọ́ iwájú, má fi sórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí kò sí Íńtánẹ́ẹ̀tì ò ṣe ibi kan tó, tó, tó ní, tó ní pamọ́ bá yẹn. Ẹ̀hẹn. Kì í ṣe gbogbo ìgbà ni wọ́n gbìyànjú láti jí ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, kó má lọ jí ẹ́ kó má lọ jí ǹnkan n pa ti ẹ. Ẹ̀hẹn. Ó jẹ́ ǹnkan kan t'èèyàn gbọ́dọ̀, gbọ́dọ̀ fọkàn sí pé a Íńtánẹ́ẹ̀tì ò kí í ṣe ibi kan ti ó ní ipàmọ́ lọ títí báyẹn. Nítorí ná gẹ́gẹ́ bí èèyàn, o nílò láti má bá àwọn èèyàn báwọn, àwọn, àwọn tó bá mọ̀, àwọn tó bá mọ̀ jẹ́ kí, jẹ́ kí mí, jẹ́ kí ìmọ̀ ẹ, jẹ́ kí ìmọ̀ ẹ̀yàn ẹ jẹ́ kó pín sí ọ̀dọ̀ àwọn tó bá ní tó bá lè gbẹ́kẹ̀lé ẹ́ bí àwọn tó bá lè gbẹ́kẹ̀lé tó ní pé a ẹni yìí o, mo ní gbẹ́kẹ̀lé inú ẹ. Ẹ̀hẹn. Àwọn inú àwọn ẹni kó jẹ́ kí ìmọ̀ ẹ jẹ́ kó, jẹ́ kó wà ní àárin wọn. Nítorí kò sí, kò sí, kò ṣe pé kò sí èèyàn kan t'èèyàn lè gbọ́kàn lé nísínyi pé a mo ní gbẹ́kẹ̀lé inú ẹni pé ìyẹn tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ mọ́ra e pe a mo ní igbẹ́kẹ̀lé n nú ẹ. Ẹ̀eyàn, èèyàn, èèyàn, èèyàn o lè gbẹ́kẹ̀lé èèyàn kan lásán. Wipe o kan, wìpe o kan ó ṣẹ̀, ó ṣẹ̀, ó ṣẹ̀ jáde nsínyi àbí pé ẹ̀ṣẹ̀ mọ́ra yín àbí ẹṣẹ̀ yàn, ẹṣẹ̀, ẹṣẹ̀ ránra yín, ẹṣẹ̀ yàn ya, ẹṣẹ̀ yan ara yín ní ọ̀rẹ́ ẹ wá ní pé a, a mo ní gbẹ́kẹ̀lé n nú ẹ nítorí pé kó ní dá e ah, eeyan ti yí padà, èèyàn ti yí padà and àti wipé ẹ́hn ọkan èèyàn kò sí ẹni tó mọ̀, kò s'ẹn tó mọ̀. Koju ni ẹ́ máa máa rí pé a ẹni yìí ó ní ìfẹ́ mi, ó ní ìfẹ́ mi, ó máa fi ìfẹ́ hàn sí ẹ lóju. Ṣùgbọ́n lẹ́yìn ó lè má, ó lè má, ó lè má pinu ìbàjẹ́ sí ẹ, ó lè má pinu ìbàjẹ́ sí ẹ. Nítorí náà ni èèyàn ò si ṣe é gbọ́kàn lé ju de daindain bà yẹn. Ẹ̀yàn ò ṣe é gbọ́kàn lé daindain. Nítorí náà tó bá ṣe, tó bá ṣe, tó bá lè dàdúró lórí ara ẹ gan. Ẹ̀hẹn. Tó bá lè dàdúró lórí ara ẹ, kó má ní, kó má ní ẹ́ ì, ìmọ̀ ìkọ̀kọ̀ kan pẹ̀lú èèyàn kankan. Ẹ̀hẹn. Debi pé wọ́n á máa fi, wọ́n á máa fi, wọ́n á máa fi dẹ́ ẹ lóró ní ọjọ́ iwájú pé a ẹ́ mo mọ̀, mo mọ̀, mo mọ àṣírí ẹ, mo mọ̀ àṣírí ẹ. Wọn á tọ́jú àṣírí pẹ̀lú sọ́wọ́ èèyàn kankan. Hmm. Nítorí ǹkan tó bá máa ṣe tó bá máa fẹ́ já àṣírí tú síta jẹ́ kí gbogbo èèyàn mọ̀, jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ẹ́ ǹkan tó bá máa ṣe tó bá máa já àṣírí kúkú tú síta kí gbogbo èèyàn rí pé a ẹni tó jẹ́ léle yìí kì í ṣe pé ó fi ń bò. Ẹ̀hẹn. Jẹ́ kan mọ̀ mo iwà ẹ́ ju pé kó má wa ṣekúṣẹyẹ lọ. Gbé àbẹ̀ mọ́ ní ìṣekúṣẹyẹ. Gẹ́ o wá mọ̀ ẹ́ pé wá, o wá ń jẹ́ kí o wá fẹ́ jẹ́ kí ó dà pé kí àwọn èèyàn máa wò ẹ́ pé a èèyàn rere ni ẹ níbí o. Òòyàn rere ni ẹ mọ́, èèyàn rere lẹ́ni iyì o. Ṣùgbọ́n ǹkan o sì ní àwọn ìkọ̀kọ̀ ohun, ohun ìkọ̀kọ̀ kan tí aọ jẹ́ pé àwọn èèyàn fi ń wò ẹ́ pé àbí táwọn tó jẹ́ pé o tọ́jú sọ́wọ́ èèyàn kan. Ẹ̀hẹn. Nítorí oní ohun ìkọ̀kọ̀ kan tó tọ́jú sọ́wọ́ èèyàn kan. Ìyẹn, ìyẹn ń ṣìn kò da tó, kò da tó. Ẹ̀hẹn. Ìjọ́ torí ìjọ́ tí, ìjọ́ tí ẹni èèyàn máa fẹ́ ní pé ẹ máa ní ìjà kan ni o àbí ìjà kan máa ṣẹlẹ̀ láàárín yín ni o. Ẹ̀ mọ̀ ìyẹn máa ní pé ẹ́ máa dé ẹ tu ẹ́, a wá tu a wá, a wá di pé o ò ní lè sọ̀rọ̀. Ìyẹn wá tú àṣírí ẹ síta pé ẹ́ kí nìkan, kí nìkan. Ẹ ṣébí o ṣe báyìí nijó kàn ba yìí. Ẹ̀ ṣé bí iwò nà ló sọ fún mi. Ẹ̀ kí nìkan báyìí. Ẹ̀hẹn. A wá di pé o ò ní lè sọ̀rọ̀, o ò ní lẹ́nu ọ̀rọ̀ mọ́ ní, ní ìta. Wọn máa wò pé ẹ́ a máa wò ǹkan tó ń ṣe bí ìwọ ló sọ báyìí, ìwọ ló sọ bẹ́ẹ̀. Ẹ̀hẹn. Ṣé rí pé kí ni ó kú, ó kú ṣẹ déédéé kí ẹ̀yàn má, kí ẹ̀yàn má ní kọ ǹkan kọ̀kọ̀ kan ní orí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jìre gan. Ó, ó ya wèrè ju pé èèyàn ní ọ̀rẹ́ tó ń sọ ǹkan kọ̀kọ̀ fún ẹ lọ. Torí ẹ́hẹn àkáǹtì kò sí àkáǹtì tó, tó, tó jẹ́ pé ààbò wà lórí ẹ lórí Íńtánẹ́ẹ̀tì. Wọ́n lè jí àkáǹtì ẹni ẹ́ ẹnikẹ́ni, wọ́n lè jí àkáǹtì ẹnikẹ́ni lórí Íńtánẹ́ẹ̀tì dé bí pé èèyàn a ṣe pa.

Ẹ̀, a tún padà sí, ẹ́, ẹ́, lórí, órí, órí kókó àti kọ́ AI bi a ti sọ Yorùbá tí wọ́n ní ká máa, kí a máa tún pẹ̀rẹ́pẹ̀rẹ, ẹ́, láti fi kọ́ AI bi a ti sọ Yorùbá náà ni. Òun náà là wà lórí ẹ̀ báyìí. Ẹ̀, kí ni nkàn tó tún sọ wípé kókó tó tún fún wa ní ìsin, nípé ká sọ̀rọ̀ lé lórí òun ni wípé ṣé o máa ń dé ní àkókò àṣé mo máa ń dé ní àkókò. Hmm, ǹkan tó ṣẹlẹ̀ ni wípé, ẹ́, èmi ò rò pé-- ǹkan tó ṣẹlẹ̀ ni wípé, tí Ọ̀bọ̀dé, ọ̀ba sọ fún mi pé, "Ẹ̀, wá o, wá ní àkókò báyìí àbí ago báyìí àbí ìgbà báyìí." Ibe ni ọkàn tèmi máa wà. Ibe ni ọkàn mi máa wà. Nítorí náà kò, kò, kò, kò, mi ò rò pé mo, mi ò rò pé ó ní ǹkan tó ń fún mi àbí ó ní ibi kan tí mò ń lọ, tí mò ń lọ tán ni pé kí n dé lákòókò báyìí tí mo pẹ́ dé rí. Ẹ̀, mi ò rò bẹ́ẹ̀. Mi ò rò pé ó ṣẹlẹ̀ rí. Torí bá ti, tí bá ti mọ, bá ti mọ pé ó ṣe pàtàkì o. Pé ibẹ̀ yẹn ṣe pàtàkì láti dé. À, kíákíá. Èmi gan mo le, ó lè jẹ́ pé mi ò ní rí òórùn sun gan ní, ẹ́, òru mọ́júmọ́ ọjọ́ náà. Torí ẹ́, torí èmi, ibe lọkàn mi máa wà wípé, "Á, àlá tí màá máa lá ní ọjọ́ náà gan, màá máa lá là pé bóyá mo ti pẹ́ ni. Ẹ́, ṣé mi ò ti pẹ́ bẹ́ẹ̀ màá sì tọ́jú fún òdìde." Tún wọ ago, tún wọ ago pé wípé kílàgo ń sọ. Ẹ̀hẹn. Nítorí náà ìyẹn ò gbọdọ̀. Èmi, èmi té mi ò, mi ò le, mi ò, mi ò, mi ò, mi ò ń pẹ́ dé ibi kan. Mi ò ń pẹ́ dé ibi kan. Àfí tó bá jẹ́ pé èé, ibi yẹn bóyá kò ṣe pàtàkì. Ẹ̀, tó bá jẹ́ kó ṣe pàtàkì àbí tó bá jẹ́ pé mo ṣìná. Ẹ̀, tó bá jẹ́ pé mo ṣìná bóyá, ẹ̀, torí ó ní ìgbà kan tí mo lọ sí ibi kan ní Ìkẹjà, ní agbègbè Ìkẹjà yẹn. Ẹ̀, tí mo fẹ́ lọ fún bí ìmọ̀ kan, ìmọ̀, ẹ́, ìmọ̀, ẹ́, ìmọ̀ kí ni yẹn náà? Bóyá ìmọ̀ iṣẹ́ kan. Ẹ̀, ìmọ̀ iṣẹ́ kan bíi, bóyá àwọn kan tọ́ ń, tọ́ ni, "À, ẹ́, wà á bá wa dowo po ó. Ẹ̀, a máa fún yín ní ẹ máa rí iyè báyi gbà o abíi bákan bákan bón se sọ̀ ọ́." Ní ọdún náà lọ́hun tí mo lọ síbẹ̀ ní Ìkẹjà. Ẹ̀, ó ni, ti, tí mi ò mọ ibi tí, ẹ́, mi ò mọ àdírẹ́sì ibi tí wọ́n lọ àbí tí wọ́n, tí wọ́n ti fẹ́ ṣe kí ni òun gan gan. To je pé mo wá bẹ́rẹ̀ sì ni gbọ́kàdà kiri gbogbo kí ni-- kódà mo tún fẹsẹ̀ rìn gan nìgbà kan. Mo tún fẹsẹ̀ rìn, mo tún lọ sí ibi kan ní bí local government báyìí. Ẹ̀, mo tún lọ síbẹ̀ wípé bóyá bí ìjọba ìbílẹ̀, ibi ọ́fíìsì àwọn ìjọba i-i-ìbílẹ̀ kan. Mo tún lọ wobe wípé, "À, ẹ wá ejọ ibi, ibi báyìí ni mò ń lọ." Àwọn yẹn tún ní kí n lọ sí kí n tún dórí kọ́ ọ̀nà isálẹ̀. Mo tún dórí kọ́ ọ̀nà sálẹ̀ kódà. O kan jẹ́ pé ibẹ̀ yẹn títì wà ń bẹ ni. Torí ẹ́ mo se mo, mio lè sọ nu nbí. Ẹ̀, torí mo tún ń wọ bí ọ̀nà estate báyìí lọ. À, mo tún, mo de tun sẹ́ wa padà. Tun sẹ́ wa padà sẹ́yìn ní ẹ̀gbẹ́ títì mo wan fọ́ kan. Mo ṣẹ̀ wá bí àwọn èèyàn mi. Wọ́n sẹ́ wa ní pé, "À, ibi tí ò ń lọ dà pé ibi ló ń lọ." Àwọn náà gan kì í ṣe pé wọ́n sọ fún mi ní, pẹ̀lú àrídájú pé à ibi báyìí ló ń lọ. Wọ́n kan sọ pé, "À, ó dà pé ibi ló ń lọ." mo ṣẹ̀ wá kọ̀, padà sí títì. Mo wá padà sí títì, gbá títì, ẹ́, títì ìgba lasa yẹn. Mo á padà síbẹ̀, mo ṣẹ̀ wá bọ́ sí, ẹ́, mo ṣẹ̀ wá rìnlọ sí ẹ̀gbẹ́ kan mo rìnlọ wájú. Mo ṣẹ̀ wá rí, à, ẹ́, ilé ibi tí mò ń lọ. Kì í ṣe ilé náà o, ṣùgbọ́n bí, ẹ́, àwọn ọ́fíìsì ni. Ọ́fíìsì ni bí àwọn, ẹ́, ilé tó kọ́jọ́ tó fi ṣe ọ́fíìsì ni. Mo ṣẹ̀ wá wọ bẹ̀ lọ. Mo ṣẹ̀ wá ṣe àwọn ètò wọn tó fẹ́ ṣe. Ẹ̀, aṣẹ̀, a ṣe wá bá wọn ṣe. Ṣùgbọ́n ẹ̀hen, ǹkan tó dẹ́ mo mi pẹ́ dé gan gan náà ni pé mo ṣìná ni ní ìgbà yẹn. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé mo ní, ẹ́, pé kí ì ṣe pé mo ṣìná ni. À, kò, kò, kò ṣe é ṣe rárá. Kò ṣe é ṣe rárá pé mo à fẹ́ lọ síbi kan ma wá pẹ́ dé. Kò yẹ, kò ṣe é ṣe. Kódà gan, mi ò rò, mi ò rò pé mo pẹ́ dé pé, pẹ́ dé ibi tí mò fẹ́ lọ tó wù mí lọ lọ́kàn mi pé mo pẹ́ dé, mo á pẹ́ dé bẹ́ẹ̀ rí. Ó ro pé mi ò rò pé ó ṣẹlẹ̀ rí. Ẹ̀hẹn. Ṣùgbọ́n boya nígbà tí, nígbà táa wà ní ilé ìwé gan, ìgbà táa wà ní ilé ìwé gan, tí a bá ti ní kíláàsì ni bóyá ago, ago mẹ́jọ ni kíláàsì máa ń bẹ̀rẹ̀ nígbà mí. Ago mẹ́jọ sí ago mẹ́wàá, ẹ́, ni àwọn kíláàsì kan máa ń bẹ̀rẹ̀. Ẹ̀, àkọ́kọ́ ti bọ́ sí títì. A ti bọ́ sí títì títí bóyá bí ago méje. Ẹ̀n, ṣùgbọ́n ìgbà mí, ìgbà mí gan kí ago méje tó lù a ti bọ́ sí títì. Ẹ̀n, bá ṣe tí wá ń títì, ẹm, ó wá ku ìṣòro mọ́tò. Ẹ́, a lè máa rí mọ́tò fún bí wakati kan. A lè máa rí mọ́tò fún mo fun bi.